Sọ fún wa bí o ṣe ń yanjú ááwọ̀ nínú ilé. Ẹ̀h, bí mo ṣe ń yanjú ááwọ̀ pẹ̀lú àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi ni tí ń bá rí pé ọ̀rọ̀ tí a jọ ń sọ tó ti wá ń takora àbí, àbí ìjà n ṣẹlẹ̀ laarin awa méjèèjì, mo maa n sábà fi suuru si, a fi suuru yanju e. Ìgbà mi, a le bínú si ra wa fún bi wákàtí melo kan, to ba ti ya emi lọ́pọ̀ ìgbà, mo máa ń nífẹ̀ẹ́ láti, láti jẹ́ kí ááwọ̀ náà parí nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò nífẹ̀ẹ́ kí ìjà àti ááwọ̀ àbí àsọ̀ kó wà nínú ìdílé mi mo máà ń tètè wá bí mo ṣe máa ń yanjú ẹ̀.

Sọ fún wa nípa ìrìn àjò lọ sí ilé ní àkókò ọdún. Ìrìn àjò lọ sílé lákòókò ọdún jẹ́ nǹkan tí ó bá dùn, tí owó bá wà lọ́wọ́ ẹ. Tí o bá ti pa owó dáadáa kó tó di pé ìgbà ọdún yẹn dé, inú èèyàn máa sábà dùn. Wà á wọkò, tí o bá tí ń bọ̀ wá ilé, wà á ra ǹkan, àwọn ǹkankan fún àwọn ènìyàn rẹ. Ó máa ń jẹ́ ìrìn àjò tó máa ń dùn, tó máa ń ládùn dáadáa. Àmọ́ ìgbà yẹn mọ́tò máa wọ́n. Àmọ́ ẹni tí ó bá ti pa owó tó bá wà nlẹ́, iyen ò ní sábà kàn wọ́n, ko n sábà kàn won lọ títí. A lè san owó rẹ̀.

Ṣàlàyé bí a ti ń gbaradì fún àjọyọ̀ ńlá. Hmm àjọyọ̀ ńlá. Ehn, èmi ò kí ń ṣàbàá lọ fún àjọyọ̀ àmọ́ ẹ̀kan kan tí n bá n lọ èmi mọ̀ pé ìgbáradì fún àjọyọ̀ ńlá kìí ṣe nǹkan kékeré ni. Olú onítùúún tí ó fẹ́ ṣe àjọyọ̀ ńlá lála kọ́kọ́ á ti ní owó lọ́wọ́. Àwọn mìíràn tó bá fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó máa ra màlúù, ra nǹkan oríṣìíríṣìí, ra nǹkan táwọn èèyàn máa mú, nǹkan tẹ́nu jẹ, ìrẹsì, àpò ìrẹsì, àpò, àpò ẹ̀wà, ẹ́ àwọn mí á ra iṣu, wọ́n gún yàn sóríṣìíríṣìí. Òòpọ̀ yin jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣètò sí láti ṣe dáadáa. Àwọn mìíràn kótó di akókò yen gan bí oṣù mélòó kan sẹ́yìn, wọn a ti máa pètepéero, wọn a ti máa ṣé wọn a ti máa rò bí wọ́n ṣe máa ṣe, wọn a ti máa gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe máa ṣe àwọn nǹkan tí kí nǹkan bẹ́ẹ̀ yẹn kí ó lè lọ dáadáa.

Ìgbéyàwó tí mo lọ ní, ẹ, bi oṣù méjì sẹ́yìn torí mo sọ tẹ́lẹ̀ pé èmi kì í sábà lọ sí ìgbéyàwó. Ìgbéyàwó ọ̀rẹ́ mi kan, ó fún mi ní invitation, ó ní kí n make sure, pé kí n wá kí jẹ́ kó, kí jẹ́ kí n ní ìṣe dídán, kí jẹ́ kí n, kí n wáyé wá. Idi tí mo ṣe wá nìyẹn, tóri o dẹ́ ọ̀rẹ́ mi kan tó jẹ́ ọ̀rẹ́ kejì tí a jọ wá láti ìgbà secondary school wa. Ìgbà tí mo wá lọ bẹ, mo rí bí wọ́n ṣe ń ṣe ìgbéyàwó náà. Àwọn ẹbí ọkọ ẹbí ìyàwó, won wà níbẹ̀, wọ́n ń kíra, wọ́n ń ṣètò, wọ́n ń ṣe gbogbo ẹ. Nibiti ọkọ ènìyàn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí ẹ, bàbá àti ìyá àti àwọn, àwọn ẹbí ẹ wá, tí wọ́n ń jóbalẹ̀ fún àwọn ẹbí, ẹ, ìyàwó tí wọ́n bá tọ́ lọ ìyàwó lọ́wọ wọn. Ìgbà tí wọ́n ń ṣe gbogbo ẹ, tí àwọn pastor ń sọ̀rọ̀, tí wọ́n ń so wọn papọ̀, tí wọ́n ń gé cake, tí wọ́n ń ṣe gbogbo, tí àwọn ènìyàn jẹun, gbogbo àwọn, gbogbo ìgbà yẹn ni mo fi wà lọ́hun, tí mo fi rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó náà.